Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ ti ìwọ rán ti? Ìrántí ọgbà ọmọdé mi tí mo rán ti ni pé nígbà tí mo wà ní kékeré, mo ma ń sábà jẹ oúnjẹ dáadáa, kodá mi kí n yo boro Mama mi sì mọ̀ mí pé dáadáa pé èmi máa ń sábà jẹun. Mama mi máa ń sọ fún mi pé tí bá ti jẹun sábà, ní máa ń sọ fún wọn pé "mama bá mi bùsi", wọn a bá mi bùsi.